Ṣé o máa ń wọ gíláàsì? Rárá, mi n wọ gíláàsì torí pé tí n bá wọ gíláàsì sí ojú mi, ó máa ń ní ìpalára fún ojú mi, yóò máa m'ojú gùn mi. Torí bẹ́ẹ̀, mi ò wọ gíláàsì sójú rárárárárárá. Mi ò láì kìí rẹ̀.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ó rì náà kítíkítí, ó rì merin ọ̀kan, ó tún rì apá kejì, ó rì gbogbo nǹkan. Ojú mi dára tó fì jẹ́bẹ́ pé mi ń lo gíláàsì gan sí ojú mi ráárárá.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Fóònù alágbèká tí mò ń lò ni elé ti ọmọ ń tẹ̀ ní ojú tó tóbi díẹ̀, tí ó sì tóbi lọ́pọ̀. Orúkọ rẹ̀ ni Tecno Spark 30C. Bí wọn ṣe kọ̀ ní èdè òyìnbó nu, oyinbo lo ko fóònù tí mo ń lò.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Mọ́ ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ dáadáa fún àgbàlagbà tí ara wọn kò le gbé iṣẹ́ àti fún ẹni tó nídìí ìrànlọ́wọ́. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáradára. Iṣẹ́ ọ̀fẹ́, ó jẹ́ iṣẹ́ tó kí èèyàn nídi ìtẹríba ló pọ̀ àti ìgbéga.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé olu fún oníbàárà mi ní wípé màá kọ́kọ́ wo ǹkan tí oníbàárà mi sọ pé òun fẹ́ rà. Òun ni ó máa jẹ́ kí n mọ irú ìpàdé wo ni mo máa múra sílẹ̀, irú ọ̀rọ̀ wo ni màá sọ, irú ìgbésẹ̀ wo ni màá gbé.

Irú etígbọ̀ wo ni o máa ń lò? N ó ń lò etígbọ̀ torí iye etí mi, tí n bá ti kí bọ, ó máa ń mú etí ro mi lọ́pọ̀lọpọ̀. Mo, láti má lò etígbọ̀, màá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ìtàn sílẹ̀, màá wá yin sí òkè láti jẹ́ kí n gbọ́ dáradára.

Ìgbà wo ni o kẹyìn sunkùn? Ìgbà tí mo sunkún, òun ni ìgbà tí èèyàn sọ̀rọ̀ sí mi tó dùn mí lọ́pọ̀lọ́pọ̀, tó kan ọkàn mi, tó mú ìwárìrì mu mi, òun ni omi jáde lójú mi tí mo sì sunkún ní ọjọ́ náà lọ́hùn-ún.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ọ̀pá ìfàmúra torí pé ó máa ń jẹ́ kí ó rọrùn fún mi láti máa mu nǹkan mímu. Tí n bá ti kíbọn nǹkan mímú báì, n mọ̀fà, ní mọ̀fà títí tí ó fi tán tí ọkàn mi ó sì wá balẹ̀ dáradára.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi lọ́dún? Ọjọ́ tí mo ní fún ìsinmi ní ọdún kò ní òǹkà ó sì pọ̀. Torí ǹkan tí mo ti sọ pé kò ní òǹkà ni pé ọjọ́ mí lè wà tó jẹ́ pé mo máa lọ ibi iṣẹ́ àmọ́ ó máa jẹ́ fún ìsinmi fún mi. Irú àwọn ọjọ́ bára báí báí ó wà nínú ọjọ́ ní ọdún torí bẹ́ẹ̀ ni kò ṣe ní òǹkà rárárára fún mi.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwé? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni iṣẹ́ àròpọ̀ tí àwọn ilé ìwé ń pè ní Mathematics. Oni mo fẹ́ràn jù torí ó jẹ́ ẹ̀kọ́ tí ó dùn dáradára. Bí o bá ṣe mọ̀ síi bẹ́ẹ̀ ni ó ṣe máa ma dùn síi. Tí o bá ṣe dá-- to bá ṣe mọ̀ nípa rẹ̀ síi bẹ́ẹ̀ nínú rẹ̀ o ṣe máa dùn síi. Idi náà si mo fi fẹ́ràn iṣẹ́ àròpọ̀ dáradára.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Mo máa ń ṣe ìpè fídíò dáradára torí pé mo fẹ́ràn rẹ̀. Ó tún máa ń jẹ́ kí n tun lè rí ẹni tí mo mi bá sọ̀rọ̀, kí n rí i ní ojúkorojú, kí n sì rí ibi tí ó wà, kí n rí agbè agbègbe ibi tí ẹniyen n gbé, kí n sì rí. Ibi tí ẹni tó ti ń pè mí. Torí bẹ́ẹ̀, mo máa ń ṣe ìpè fídíò dáradára.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ìpele ní ìpele ni. Àwọn, àwọn òṣìṣẹ́ kan wà to je pé màá sọ fún wọn wi pé "báì ni kẹ ṣe ṣe", àwọn òṣìṣẹ́ mì naa wà tí màá sọ fún wọn pé "báì ni kẹ ṣe ṣe". Báì tín bá sọ pé kí wọ́n ṣe ṣe, òṣìṣẹ́ méjì tí mo ti wá sọ èn, iṣẹ́ tí àwọn méjì máa wa ṣe ó máa jẹ́ ìyàtọ̀. Dídarí òṣìṣẹ́ ó jẹ́ ǹkan tí ó rọrùn tó tún le. Ó tún dí-- ní, ó tún ní pàtà láàárín irú òṣìṣẹ́ tí olúwẹ tó ń bá ṣiṣẹ́ tó ń gbà sí ọ̀dọ̀

Ṣé etí rẹ dára? Etí mi dára, ó gbọ́ràn. Àmọ́, kò fẹ́ràn àrìwó púpọ̀, kò dẹ́ fẹ́ràn kí n máa lo ibotí, sí etí mi, etí mi dára dáradára. Ó gbọ́ràn, ó gbọ́ràn láti mile kan tí èèyàn bá pè mí, in sì gbọ́. Etí mi gbọ́ràn dáradára, ó ṣiṣẹ́ dáradára.

Àkókò mélòó ni o máa ń lo sùn? Àkókò tí mo máa ń lo sùn ó ní ìwọ̀n torí pé tí n ò bá ti ṣiṣẹ́ tó bá ti rẹmi àkókò tí mo máa ń lo láti sùn ó máa ń pọ̀ dáadáa. Àmọ́ tí n bá ti ṣiṣẹ́ àkókò tí mo máa ń lo láti sùn kò è pọ̀. Bí tí n bá ń ṣiṣẹ́ àkókò tí mo máa fi sùn ó máa jẹ́ bí, ẹm ó máa jẹ́ bí àkókò tó pọ̀ dáadáa. Àmọ́ àkókò tí n bá ti, tí n bá ti ṣiṣẹ́ tí n bá fi lè sùn mi lè lo ju wákàtí mẹ́ta or wákàtí mẹ́rin lọ lórí ìbùsùn. Àmọ́ tí n bá ṣiṣẹ́ mo máa ń lo wákàtí méje lórí ìbùsùn mi.